Àwọn ohun tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi pọ̀. Ṣùgbọ́n àwọn èyí tò ṣe pàtó jù ni ní àkọ́kọ́ ẹ̀rọ ìgbéwọ alágbèéká tià ń pè ní smartphone. A ń lo, a ń lo ẹ̀rọ yìí láti ri pé a fì n bá àwọn oníbàárà sọ̀rọ̀, láti wá àwọn ǹkan kan àti láti rí wípé ìṣe wa rọrùn. Ẹ̀rọ kejì tó ṣe pàtàkì ni ẹ̀rọ alágbèé lẹ́sẹ̀ alágbèéká kọ̀m̀pútà tià ń pè ní laptop. Láìsí ẹrọ yí àti ẹ lè ṣìṣe rárá nítorí pé orí ẹrọ yìí láti yá à àwọn àwòrán orí ẹ láti ń po oríṣiríṣi ọda pọ tó ń mú kí iṣẹ́ wa wù àwọn oníbàárà wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun táa tiẹ́ ti ń ṣe ó pọ̀ ju ohun tí èèyàn ti lè ronú kán lẹ́ẹ̀kan náà lọ nítorí náà ó ṣe pàtàkì ó sì ṣe pàtó fún iṣẹ́ wa. Ohun tí a tún nílò ni ẹ̀rọ ìwọ̀n àbí ẹni ìlò ìwọ̀n kan tí à ń pè ní measuring tape. Nítorí tí a bá nílọ̀ láti ya àwòrán sí ara pátákó àbí sí ara ọkọ̀, a nílò láti wan, láti mọ bí ojú náà ṣe tó àti ibi tí ohun kọkan tí a fi àwòrán kọ̀ọ̀kan tí a fẹ́ kó wà níbẹ̀, ibi tí ó wà. Láìsí ohun èlò ìwan kan kò sí bá ṣe fẹ́ mọ pàtó bí ó ṣe yẹ kí ǹkan náà kó fẹ tàbí kó kéré tó àbí ibi tí ó yẹ kí ǹkan kọ̀ọ̀kan wà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Òǹkọ̀ kan mìíràn tó ṣe pàtó fún iṣẹ́ wa ni, ẹ́, è, ohun, è, ohun tá ń pè ní afẹ́fẹ́ orí íńtánẹ́ẹ̀tì which is data. Ohun tá ń pè ní data ó ṣe pàtàkì gan fún iṣẹ́ wa. Bí a kò bá ní data kò sí bá ṣe fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà wa sọ̀rọ̀, kò sí bá ṣe fẹ́ rí àwọn àpẹẹrẹ àwòrán mìíràn tí ó lè ràn wa lọ́wọ́ nígbà tí a bá ń ṣiṣẹ́ wa, kò sì sí bí a ṣe fẹ́ fi iṣẹ́ wa ránṣẹ́ sí àwọn oníbàárà wa kó tó di wípé a ó gbé jáde pàápàá jù lọ àwọn iṣẹ́ tó bá jẹ́ àwọn oníbàárà tó bá jẹ wípé wọn ò sí ní agbègbè ibi táa wà. Nítorí náà àwọn ǹkan wọ̀nyí wọ́n ṣe pàtàkì gidi gan fún iṣẹ́ wa.